Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, o ẹ̀ káalẹ́ ní ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi báyìí. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí àkọ rí tí a pè ní ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? A rí pé tí a bá wò ó gẹ́gẹ́ bí ènìyàn, Ọlọ́run dá wa pẹ̀lú ọwọ́ méjì, èyí tí a pè ní ìkan ní ọwọ́ ọ̀tún tí a sì ń pè ikejì ní ọwọ́ òsì. Méjèèjì ni ó sì ní ìwúlò ti ẹ. Gẹ́gẹ́ bí Yoruba, a rí pé nígbà tí à ń dàgbà, àwọn òbí wa kọ́ wa nípa lílo ọwọ́ ọ̀tún. Èyí jẹ́ pé tí a bẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ àgbà, àgbàlagbà, wà ní kí á lo ọwọ́ ọ̀tún láti fi gba nǹkan lọ́wọ́ àgbà. Àbí a fẹ́ kí ara wa, á lo ọwọ́ ọ̀tún, àbí a fẹ́ jẹun, àbí a fẹ́ kọ nǹkan, a rí pé èyí jẹ́ kí ọwọ́ ọ̀tún jẹ́ ohun tí Yoruba bu ọlá fún ju ẹni tí ó ń lo ọwọ́ òsì lọ. Tí a bá wò ó, a rí pé lílo ọwọ́ ọ̀tún yìí kì í ṣe ohun tí ó ṣe gboògì ní òde òní. Ọlọ́run dá wọn kán láti lo ọwọ́ ọ̀tún gẹ́gẹ́ bí ọwọ́ tí ó, wọn máa ń lò ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sì máa ń lo ọwọ́ òsì. A rí pé péréje nínú àwọn ènìyàn ni ó ń lo ọwọ́ òsì yìí ní gbogbo ìgbà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ ẹni tí ó ń lo ọwọ́ ọ̀tún fún gbogbo ohun tí mò ń ṣe gẹ́gẹ́ bí ọwọ́ tí mò ń lò ní gbogbo ìgbà jù. Bóyá mo fẹ́ kọ nǹkan ni, mo fẹ́ kọ̀wé, mo fẹ́ kí ènìyàn, mo fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún jẹ́ éléyì tí mò ń lò. Ṣùgbọ́n tí a bá wò ó, a rí pé lílo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì kì í ṣe ohun kan tí ó ṣe pàtàkì jùlọ. Bí kò ṣe pé bí a ti ń lo àwọn ọwọ́ yìí, ṣe à ń lò ó dáadáa ni. Bóyá ó jẹ́ ọwọ́ tó jẹ́ éléyì tí à ń lò, ṣùgbọ́n ka rí pé á lò ó ní ọ̀nà tí ó ṣe kókó. Bóyá a fẹ́ ṣe nǹkan àbí òmíràn ni kí á lo ọwọ́ yìí dáradára. Gẹ́gẹ́ bí ní ilé ìwé, ọmọ tó ń lo ọwọ́ ọ̀tún ṣoríre, bẹ́ẹ̀ ni àwọn tí ó ń lo tòsín náà, a rí pé wọ́n ṣoríre kódà. A fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tó ń lo ọwọ́ òsì gan jẹ́ àwọn ọmọ tí wọ́n mọ̀wé, bẹ́ẹ̀ ni wọ́n sì mọ̀, wọ́n mọ̀ ọ́n kọ dáadáa. Kí kò nǹkan wọn jẹ́ eyi tí ó rẹwà púpọ̀ gẹ́gẹ́ bí a ti rí, tà ti fi ìdí rẹ̀ múlẹ̀. So ṣùgbọ́n ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, gbogbo rẹ̀ náà ló ní ìwúlò kí a wá lò ó ní ọ̀nà tí ó da. Mo rò pé èyí ni ó ṣe kókó. Nípa èyí, mo rò pé kò yẹ kí a wò pé ẹni tó ń lo ọwọ́ ọ̀tún ó da ju ẹni tó ń lo ti òsì lọ. Méjèèjì náà ni Ọlọ́run dá fún wa láti lè lò ó kí a sì lò ó dáradára. Ẹ ṣeun fún àǹfààní tí ẹ fún mi láti sọ̀rọ̀ lórí àkórí yìí.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ ní ibikíbi àti ìgbàkígbà tí ẹ bá ń gbọ́ mi. Ni àsìkò yìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tí a pè ní "Ṣé etí rẹ dára?" "Ṣé etí rẹ dára?" Ni ìgbà tí a bá gbọ́ ìbéèrè yìí, ọ̀pọ̀ ènìyàn máa ń rò pé à ń sọ̀rọ̀ nípa ìgbọ́ràn ara. Ṣùgbọ́n kì í ṣe etí ara nìkan, a ní etí ọpọlọ àti etí ọkàn. Ni ìgbà tí a bá wo àkòrí yìí, àti etí ara àti ti ọpọlọ àti ti ọkàn, gbogbo yìí ni ó ṣiṣẹ́ pọ̀ fún ìbéèrè tí à ń wò yìí. Ni àìmọye ìgbà ni a máa ń gbọ́ ìròyìn lórí rédíò, lórí tẹlifíṣàn, lórí fóònù. Oríṣìíríṣìí ni a máa ń wò lórí ayélujára ló kún fún ìròyìn ní ọ̀pọ̀lọpọ̀. Bí a kò bá ṣọ́ra, a lè fi etí wá gbọ́ àròsọ ọ̀rọ̀ asán àti ìtàn tí kò ní èrè. Gẹ́gẹ́ bí Yorùbá ti sọ pé, ọmọ tí kò gbọ́ ìtọ́ni ó lè ṣubú sínú ìṣòro. Nítorí èyí, a nílò láti gbọ́ ìtọ́ni nípa ti etí wa ti òde kí a wá fi ọkàn àti ti ọpọlọ ka fi mú èyí tó bá ṣe koko kí a fi múlò èyí tí ó lè ṣe wá ní àǹfàní. Etí wá tó dé dára, èyí ni etí ti ìta tí Ọlọ́run dá fún wa. Ó dára nítòótọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀ igbà kì í ṣe gbogbo ohun tí etí bá gbọ́ ni a lè múlò tàbí ni a lè fi sí ojúṣe. Nítorí náà, a nílò láti wo ohun tí à ń gbọ́ àti ohun tí a lè mú sí ojúṣe. Kì í ṣe gbogbo ohun tí a bá gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ni a lè fi sí ìmúlò. Nítorí náà, ó ṣe koko kí á gbọ́ ohun rere, kí a kọ́ ohun rere kí a sì kọ ohun búburú kí a sì lo etí wa láti kọ́ ìgbésí ayé wa dáadaa. Ẹ̀yi a sì ṣe wá ní àǹfàní. Ẹ ṣeun fún àǹfàní tí ẹ fún wa.

Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ni ibi kíbi àti ìgbàkígbà tí ẹ bá ń gbọ́ ohùn mi. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tí a pé ní wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? A rí pé ìbéèrè yìí ó lè ní ìdáhùn ní ipa méjì. Gẹ́gẹ́ bí, eeh, obìnrin, a lè pín sí ipa méjì láti dáhùn ìbéèrè yìí. Àkọ́kọ́, ẹ jẹ́ ẹ wọ́n kọ̀wé nípa iṣẹ́ tí èèyàn ń ṣe tí ó ń mú owó wọlé. Èyí túmọ̀ sí pé èèyàn nílò láti ní iṣẹ́ kan tí èèyàn nílò láti jáde fún kí owó lè wọlé fún irú ẹni bẹ́ẹ̀. Bóyá iṣẹ́ àdáni ni àbí iṣẹ́ tí èèyàn ń ṣe ní abẹ́ èèyàn kan tí àwọn olóyìnbo pè ní, eeh, white collar job tí a sì mọ̀ pé irú iṣẹ́ báyìí a tún máa ń pè ní, eeh, eeh, àwọn iṣẹ́ tí a mọ̀ sí kúrò nílé láàárọ̀ dé padà lálẹ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́ tí a mọ̀ sí iṣẹ́ teacher. A rí pé tí a bá wo irú wákàtí báyìí, pàápàá jùlọ irú olùkọ́ tó ń ṣiṣẹ́ ní ilé ìwé, eeh, eeh, olùdáni tí kì í ṣe ti ìjọba, ilé ìwé àdáni. A rí pé irú iṣẹ́ bẹ́ẹ̀ ó lè lo bí i wákàtí méje sí mẹ́jọ níbi iṣẹ́. Tó bá sì jẹ́ iṣẹ́ ara tí ẹni, a rí pé èyí èèyàn tẹ̀lé máa fẹ́ mọ àsìkò tí èèyàn lè lò nídi pé èèyàn nílò láti tètè kúrò nílé kí ó lè fi òwúrọ̀ ṣe iṣẹ́ tí a pè ní òwúrọ̀ ní ọjà. Pàápàá jùlọ àwọn, ẹ, iṣẹ́ ọ̀rọ̀ ajé míì ó lè bọ́ sí ọwọ́ ìrọ̀lẹ́. Irú àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí obìnrin tí irú ẹni bẹ́ẹ̀ nílò láti padà wá sílé àbí kó tó kúrò nílé tó máa nílò láti ṣe àwọn iṣẹ́ kan tàbí òmíràn. Irú iṣẹ́ olùkọ́ pàápàá jùlọ. A rí pé irú ẹni tó bá jẹ́ obìnrin tó sì ń jẹ́ ẹni tó ti ní, eeh, ọmọ tó ti ṣe ìgbéyàwó tó wà ní ilé ọkọ. Irú ẹni bẹ́ẹ̀ nílò láti jí ní ìfẹ́rẹ̀ majú kí ó lè dáná, kí ó lè gbọ́, eeh, ohun tí a pè ní ètò ti ilé náà kó tó lọ ṣe iṣẹ́ ti ìta. Ó ti lè jẹ́ pé iṣẹ́ báyìí irú àwọn yẹn kì í ṣe irú iṣẹ́ tí ó mú owó jáde ṣùgbọ́n síbẹ̀ náà iṣẹ́ náà ṣi ni, ni a lè pè é. A rí pé ìdí nìyí tí mo fi sọ pé gẹ́gẹ́ bí obìnrin, èèyàn fẹ́ lè má mọ wákàtí àbí ìgbà, òye wákàtí tí èèyàn fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Gẹ́gẹ́ bí Yorùbá tó bọ̀ tó ní ọjọ́ kú lọjọ́ ìsinmi, kí Ọlọ́run fún gbogbo wa ní ìsinmi. Ṣé a rí pé èèyàn máa ṣiṣẹ́ títítítí tí ó fi di pé èèyàn fẹ́ di àgbà. Tí a bá tó wá wò ó, tí a bá sọ̀rọ̀ nípa iṣẹ́, a rí pé àwọn iṣẹ́ kan wà tí ó jẹ́ pé èèyàn lè gbé láti ilé máa ṣe tí èèyàn ò nílò láti jáde bóyá kó tó lọ ṣiṣẹ́. A rí pé eléyìí náà iṣẹ́ ṣíṣe náà la lè pè. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí eléyìí tí mò ń ṣe lọ́wọ́ yìí. Kí, kí n tó lè ṣe àwárí irú nǹkan báyìí, èèyàn nílò láti lo àkókò láti wá, eeh, ìmọ̀ wá òye sin abí tí a pè ní research gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe ṣọ. Iṣẹ́ náà ni èyí tí o jẹ́ pé a sì ń mú owó jáde. Nítorí náà, a tún ní iṣẹ́ kọ́ lọ́wó. Nítorí pé àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé iṣẹ́ díẹ̀ owó ṣùgbọ́n tó bẹ́ẹ̀ síbẹ̀, ju bẹ́ẹ̀ lọ iṣẹ́ tí èèyàn bá ti ṣe tó jẹ́ pé ó gba àkókò lọ́wọ́ èèyàn, iṣẹ́ náà ṣe ni. Kí Ọlọ́run fún wa ní èrè iṣẹ́. Ẹ ṣe tí ẹ fún mi ní àǹfààní láti sọ̀rọ̀ lórí àkòrí yìí.

Ẹ káárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ níbi gbo tí ẹ bá ti ń gbọ̀ mí ní àsìkò yìí- Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí- yìí tí a mọ̀ sí ṣe òní aṣọ òtútù- ṣe òní aṣọ òtútù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ nígbà mìíràn- mo máa ń fẹ́ láti- gbé àkórí yẹ̀ wò nípa- ẹ́ẹ́, ọ̀nà oríṣiríṣi. Bẹ́ẹ̀ náà sì ni mòtún fẹ́ ṣe ní- àsìkò yìí. Tí a bá wo òtútù, a rí pé òtútù jẹ́- ìgbà tí ó dàbí pé ojú ọjọ́ ó tutù. Gbogbo ibi tí à wà ó tutù níní- tí ó fi dàbí pé afẹ́fẹ́fẹ́- tí ènìyàn nílò- aṣọ láti dáàbò bo ara rẹ̀. Èyí aṣọ tó- nípọn tó sì ń ṣe dáadáa lára, tí ó lè gba òtútù sára, tí ó lè gba afẹ́fẹ́ sára, tí ó ni jẹ́ kí irú afẹ́fẹ́ tó ń fẹ́ ní irú àsìkò bẹ́ẹ̀ àbí bí ojo jo oju ọjọ́ ṣe ń ṣe kudẹ́kudẹ́ tí ó'dàbí pe'ó jẹ́ ìgbà òjò tàbí ìgbà ọyẹ́ tó lè gba irú òtútù bẹ́ẹ̀ mọ́ra. Irú aṣọ báyìí ni a ń pè ní aṣọ òtútù tí èyàn wọ̀ láti bí- dáàbò bo ara rẹ̀ kí ó lè dènà- òtútù- tàbí àsìkò irú àsìkò tí ènìyàn wà tí ó lè jẹ́ kí ara tutù. Ṣùgbọ́n ní òdìkejì- ẹ jẹ́ káà tú wo aṣọ òtútù yìí- nípa ìṣòro. Aripé ní ilẹ̀ ayé tí à wà oríṣiríṣi ìṣòro ni ó lè dojú kọ ènìyàn- tí- a- lè- pè ní ìpèníjà. Gẹ́gẹ́ bí ta lè rí, gẹ́gẹ́ bí ìpèníjà ní ojú ọ̀nà ènìyàn. Ní àsìkò tí irú ìṣòro yìí bá dé- irú- ìhà wo ni- a ń kọ̀ sí? Irú ìhà tí a bá kọ̀ sí yìí- èyí ni ó tún mọ̀ sí irú aṣọ òtútù tí- a- wọ̀. Ó lè jẹ́ nípa- aṣọ òtútù nípa ti sùúrù- tàbí nípa ti ìgbàgbọ́- tàbí tí ó tún lè jẹ́ nípa ti ìrètí- ó tún lè jẹ́ nípa ìmọ̀ràn rere- tí a lè rí gbà bóyá lọ́dọ̀- àwọn ọ̀rẹ́- tàbí òbí- tàbí ẹbí- tàbí -níbi tí a ti ṣiṣẹ́- tó jẹ́ ìmọ̀ràn rere. Aripé ní irú àsìkò báyìí- tí ènìyàn bá ń la ìṣòro kọjá, ènìyàn nílò irú aṣọ òtútù- tí a mọ̀ sí- àwọn nkan- ìgbani níyànjú, ìmọ̀ràn tí ó lè mú ènìyàn dúró, mú irú ẹni bẹ́ẹ̀ dúró. Ẹ̀nìyàn tí kò ní aṣọ òtútù- máa ń -rọrùn láti ṣubú- sínú- ìṣòro. Ṣùgbọ́n ẹni tí ó bá múra sílẹ̀- ó máa ń dúró ṣinṣin nígbà tí òtútù- ayé bá dé, nígbà tí ìpèníjà bá dé, tí ìpèníjà korújo ojú ẹni bẹ́ẹ̀. So ọ̀pọ̀ ènìyàn- máa ń rẹ̀wẹ̀sì- -a máa ń ṣàníyàn. Nígbà tí ènìyàn bá ronú- a jẹ́ nígbà tí ènìyàn n ro ra lọ-- ro tó ń la- ìṣòro koj kọjá. Ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀- bá ní aṣọ òtútù- tí yóò dàbóra a rí pé irú ẹni bẹ́ẹ̀ ò kí máa n ṣubú sínú ìṣòro. Nípa- ìdí èyí-- a nílò aṣọ òtútù ní gbogbo ọ̀nà. So ìdí èyí ni aṣọ òtútù ṣe é ṣe pàṣà, kí si gbogbo wa sì nílò rẹ̀, ese fún àǹfààní yìí.

Ẹ̀yin olùgbọ́ mi, ẹ kú dédé, àsìkò yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí yìí: báwo ni o máa ń ṣe irun rẹ? Báwo ni o máa ń ṣe irun rẹ? Gẹ́gẹ́ bí i, ẹ́, ènìyàn, a rí pé ọkùnrin ń ṣe irun, obìnrin náà ń ṣe irun. Ọ̀nà tí oníkálukú gba ṣe ni ó yàtọ̀. Yàtọ̀ sí ti òde òní tí a rí pé àwọn ọkùnrin náà ti fẹ́rẹ̀ bá obìnrin ṣe irun, irú irun kan náà. Ẹ̀ri ọkùnrin náà tó máa ṣe irun ṣíṣe sórí, gẹ́gẹ́ bí i ti obìnrin, tí èyí ò sì wọ́pọ̀ ní ayé àtijọ́. Mo fẹ́rẹ̀ẹ́ sọ pé kò sí ní ayé àtijọ́, ṣùgbọ́n lóde òní, ó ti wọ́pọ̀ láàárín ọkùnrin. Ṣùgbọ́n àkórí yìí, báwo ni ó ṣe ń ṣe irun rẹ̀? Mo rí i pé tí a bá wò ó, ní òde òní tí a wà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ó fẹ́ràn láti ṣe irun bí i ti ayé àtijọ́ mọ́. Oríṣìíríṣìí irun ni ẹ máa rí ní orí wọn. Kò fẹ́rẹ̀ẹ́ sí ọ̀dọ́ tí ó fẹ́ràn láti ṣe irun rẹ̀ lásán, gẹ́gẹ́ bí i irun ṣíṣe fún ẹwà obìnrin. Wọ́n fẹ́ràn láti fi àwọn nǹkan mìíràn kún, tí à ń pè ní attachment. Èyí wọ́pọ̀. Láyé àtijọ́, a rí pé oríṣìíríṣìí irun ṣíṣe fún obìnrin ni ó wà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, a máa ń rí àdìmọ́lẹ̀, ẹ́, ọlọ́wọ́, ẹ́, tí ó sì ní oríṣìíríṣìí orúkọ tí wọ́n ń pè wọ́n. Níbẹ̀ ni àti rí irun ṣíṣe bí ipàkọ́ ẹlẹ́dẹ̀, bí i korobá, bí i kọjúsọ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lóde òní, ìru áwon irun báyìí kò wọ́pọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn irun ṣíṣe, gẹ́gẹ́ bí obìnrin. Mo sì máa ń ṣe irú àwọn irun báyìí. Mo fẹ́rẹ̀ẹ́ sọ pé àdìmọ́lẹ̀ ni ó wọ́pọ̀ nínú irun tí mo máa ń ṣe. Tí a bá tún wò ó, a rí pé irun ṣíṣe fún obìnrin àti ọkùnrin náà ó máa ń bu ẹwà kún ẹwà wọn fún àpẹrẹ. Obìnrin tó gbé irun sórí tí ò tún ṣe, a rí pé irú ẹni bẹ́ẹ̀ a lè pè ní onídẹ́tì tí a pè ní onídọ̀tí. Pápa jù lọ, ọkùnrin tó fi irun sílẹ̀ tí ò ṣe, a rí pé irú irun báyìí tí ò lọ gé nílé àwọn tí ń bá ni gé irun, tí a pè ní bábà. A rí pé irú ẹni bẹ́ẹ̀ a fẹ́ dàbí ẹni tí ó ya dàda, tí irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe rí ní àwùjọ. So-- ẹ sì, síbẹ̀ sì, a gbọdọ̀ fi hàn pé irun ṣíṣe wa ó bu ẹwà fún wa, ó sì mú ẹwà wa jáde àti ẹwà ti ìta àti ẹwà ti inú. Bí a ṣe ń tún irun wa ṣe, bẹ́ẹ̀ náà ni ó ṣe pàtàkì kí a tún ẹwà wa ṣe àti ìwà wa ṣe bákan náà. Ẹ jẹ́ ká ṣe irun wa dáadáa. Ẹ jẹ́ ká tún ṣe ìwà wa dáadáa pẹ̀lú. Nígbà yẹn ni ẹwà wa yóò pèye. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gan.

Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ ohùn mi. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí yìí tí a pè ní "Àkókò wo ní nínú ọjọ́ ni o fẹ́ràn jù?" Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nínú ọ̀sẹ̀ a ní ẹ, ọjọ́ méje nínú ọ̀sẹ̀. Tí a bá wò, àwọn ọjọ́ kan wà tí a yà sí ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn èèyàn mọ̀ sí ọjọ́ iṣẹ́. Èyí ni láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. Nísìnyí tí a bá wò, a rí pé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí a mọ̀ sí ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì láti ṣe Monday to Friday, ó jẹ́ ọjọ́ tí èèyàn fi máa ń ṣiṣẹ́. Èyí tí ó jẹ́ ọjọ́ méjì tó kù, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, a rí pé àwọn ọjọ́ méjì yìí ni ó wà tí èèyàn ní láti lò ní inú ilé. Tí a bá wá wọ ọjọ́ méjèèjì, mo fẹ́rẹ̀ sọ pé ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nítorí pé ó fún mi ní oore ọ̀fẹ́ láti lọ sí ilé ìjọsìn, láti lè jọ́sìn àti dúpẹ́ ní ọwọ́ ọlọ́run tí ó ṣọ́ wa títí di ọjọ́ yẹn. Páápàá jùlọ ó tún fún mi ní oore ọ̀fẹ́ láti ní ìsinmi ní ilé. Ọjọ́ ìsinmi bí a ti mọ̀ èyí jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ tí ó wà nínú àwọn ọ̀sẹ̀, ọ̀sẹ̀ tí a ní. Tí í ṣe ọjọ́ àkọ́kọ́, èyí ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi yìí lẹ́yìn tí èèyàn bá ti lọ sí gbogbo ibi tó yẹ kó ti lọ ṣiṣẹ́, tó bá wá di ọjọ́ ìsinmi a rí pé òun ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ní láti fi sinmi kúrò ní iṣẹ́ àti iṣẹ́ ilé pàápàá jùlọ. Nídìí èyí, mo fẹ́ràn ọjọ́ ìsinmi lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á sì ran gbogbo wa lọ́wọ́. A rí pé ọjọ́ ìsinmi mìí na tún wà. Èyí ni nígbà tí èèyàn bá ti dàgbà tó ní iṣẹ́ tó sì ń ṣiṣẹ́ gidi, ọwọ́ á tó àsìkò láti máa jẹun. A tún ń pè èyí náà ní ọjọ́ ìsinmi. Gẹ́gẹ́ bí a ti mọ̀, àti ọjọ́ ìsinmi tí ó wà nínú ọ̀sẹ̀ àti ọjọ́ ìsinmi tí a ní fúnra wa láti sinmi láti jẹun, gbogbo èyí náà ni ó dára. Nídìí èyí, ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọjọ́ àti àkókò tí mo fẹ́ràn. Ẹ ṣé.